Lérò tèmi, ohun tí ó ń so abúlé àti ìlú ńlá pọ̀, àwọn ohun tí ó ń so wọ́n pọ̀, eléyìí tí ó ṣe ó pọ̀ jantìrẹrẹ, ṣùgbọ́n eléyìí tí ó ṣe pàtàkì jù lọ́dọ̀ tèmi, òun ni òpópónà. Eléyìí tí ènìyàn lẹ́ rìn láàrín ìlú ńlá àti abúlé. Fún àpẹẹrẹ, àwọn ìlú ńlá tí wọ́n, wọ́n ní ọ̀nà tó dára, wọ́n ní iná ìjọba, wọ́n ní omi ẹ̀rọ, wọ́n ní ohun ìgbafẹ́ àti àwọn ohun mèremère gbogbo. Nítorí ìdí èyí tí ẹni tó wà ní abúlé bá ní àǹfààní láti ṣe àbẹ̀wò sí ìlú ńlá, irú ẹni bẹ́ẹ̀ láti àkókò náà ni yóò ti ní lọ́kàn wípé láìpé láìjìnà òun náà gbọdọ̀ kúrò ní abúlé kó lọ sí ìlú ńlá. Ṣùgbọ́n nígbà tí ìjọba bá gbìyànjú láti ṣe ọ̀nà tó lọ láàrín ìlú, eh, abúlé sí ìlú ńlá, ẹni tí ó ń gbé ní abúlé tí ó rin ọ̀nà tó dára láti abúlé rẹ̀ tó fi dé ìlú ńlá, irú ẹni bẹ́ẹ̀ kò ní ní, ó lè má ní ìrètí wípé lọ́jọ́ kan òun yóò fi abúlé sílẹ̀ lọ gbé ní ìlú ńlá. Nítorí wípé yóò wípé kí ni àwọn ohun tí ìgbáyé gbádùn tí ó wà ní ìlú ńlá. Fún àpẹẹrẹ, ọ̀nà, òun ti ní ọ̀nà tó dára láti abúlé lọ sí ìlú ńlá. Ti ìjọba ba tun gbìyànjú láti jeki ina electriki ti abúlé ko dára, koma sise botito àti botiye irú ẹni bẹ́ẹ̀ nígbà tí ó bá lọ sí ìlú ńlá, tí ó gbé ṣe àgbéyẹ̀wò wàhálà tó wà ní àárín, nínú ìlú ńlá àti àláfíà tí òun ní ní abúlé, tí ó sì rí wípé gbogbo nǹkan tí wọ́n ń gbádùn ní ìlú ńlá ló fẹ́ wà lọ́dọ̀ àwọn ní abúlé, irú ẹni bẹ́ẹ̀ kò ní yọ ara rẹ̀ lẹ́nu wípé òun fẹ́ fi ì-- abúlé sílẹ̀ láti lọ gbé ní ìlú ńlá. Àwọn ohun tí ó ṣe pàtàkì tí ìjọba lẹ́ ṣe, òun gẹ́gẹ́ bí mo ti sọ náà ni òpópónà tí ó dára. Ẹni ton gbe ni abúlé yóò jẹ́ bí àgbe, eléyìí tí ó ń pèsè oúnjẹ fún àwọn ará ìgboro. Ará ìgboro, ẹni tó wà ní ìlú ńlá yóò nílò láti fi ọkọ̀ rẹ̀ rìn láti ìlú ńlá wá sí abúlé láti wá ra oúnjẹ, láti wá gbé oúnjẹ lọ sí ìlú ńlá. Eléyìí yóò jẹ́ kí ọ̀rọ̀ ajé àwọn tó ń gbé ní abúlé kó má dàgbàsókè si. Yóò sì jẹ́ kí àwọn tó wà ní abúlé yóò máa fún wọn ní ìwúrí láti máa tún ṣiṣẹ́ láti pèsè oúnjẹ tó pọ̀ yanturu. Níwọ̀n ìgbà tí wọ́n bá ti mọ̀ wípé ọ̀nà dára, àwọn tó wà ní ìgboro, ní ìlú ńlá wọ́n ó máa wá lóòrèkóòrè, ọkọ̀ wọn ò ní bàjẹ́ nígbà tó bá rin ojú ọ̀nà tí ó dára láti lè wá máa kó àwọn ère oko wọn. Irú ìgbésẹ̀ báyìí ó máa ń mú àyípadà tó dára, àyípadà ńlá ó máa ń mú bá abúlé. Dandan kọ́ ni wípé kí abúlé kó dàbí ìlú ńlá. Ṣùgbọ́n àyípadà máa bá àbúle níwọ̀n ìgbà tí ó jẹ́ wípé gbogbo àwọn ohun mèremère tó ṣe pàtàkì ni ìjọba ti ṣe fún wọn. Ni pàtàkì jù lọ ojú ọ̀nà tó dára lá-- tí ó máa jẹ́ kó rọrùn láti rìn láti abúlé lọ sí ìlú ńlá àti láti ìlú ńlá padà sí abúlé. Lá-- nígbà tí ìjọba bá ṣe òpópónà tí ó dára yìí, yóò fún àwọn ará abúlé àti àwọn tí ó ń lọ láti ìgbóro lọ sí abúlé ní inú ìfọ̀kànbalẹ̀ àti ìwúrí láti lè máa rin ìrìn-àjò yìí láìmú, láìní ìdádúró tàbí, eh, ìfarapa kankan lọ́wọ́.

Bóyá mo tilẹ̀ fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín, mo fẹ́ lọ, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ oun tí mo dàgbà sínú rẹ̀ nítorí pé ní ìgbà táa wà ní ìgbà èwe, eré tí a máa ń ṣe jù ní àkókò náà òun ni wípé kí á kórawa jọ, kí a máa pa àlọ́. Mo dàgbà ní àkókò tí kò tíì sí kọ̀m̀pútà, mo dàgbà ní àkókò tí kò sí ayélujára, mo dàgbà ní àkókò tí iná ẹ̀lẹ́tíríkì tí kò ṣe déédéé ní ìlú tí a ti bí mi. Nípasẹ̀ ìdí èyí, ọ̀nà tí a ní, ta fi máa ń gbárawa, ta fi máa ń bá ara wa ṣeré, ta fi máa ń dá ara wa lára yá, ta fi máa ń gbá ara wa ní ìyànjú, òun ni pé kí á kóra jọ pọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́jẹgbẹ́. Ní ìgbà mìíràn gan, àwọn òbí wa tàbí àwọn tó dàgbà jù wa lọ, àwọn ló máa ń kó wa jọ, a sì máa pa àlọ́. Àlọ́ wà tí a ń pè ní àlọ́ àpamọ̀, àlọ́ wà tí a ń pè ní àlọ́ àpagbè. Mo fẹ́ràn àlọ́ eléyìí tí ó máa ń pa mí lẹ́rìn-ín, mo fẹ́ràn àlọ́ eléyìí tó máa ń pa mí lẹ́rìn-ín púpọ̀púpọ̀. Nítorí pé a máa ń rí àwọn ẹ̀kọ́ tí ó pọ̀ kọ́ nínú irú àlọ́ bẹ́ẹ̀. Fún àpẹẹrẹ àlọ́ Ìjàpá, eléyìí tí a tún máa ń pè ní Yáníbo bí ó ṣe lo ọgbọ́n èwẹ́ láti ríi wípé òun ń fi ìyà jẹ ajá tàbí kó lo ọgbọ́n èwẹ́ rẹ̀ láti ríi wípé gbogbo ohun tí ṣe ti ajá òun gbà á, òun ṣọ́ di tó un. Oríṣìíríṣìí àwọn àlọ́ ló wà tó jẹ́ apanilẹ́rìn-ín. Kì í ṣe pó kàn máa ń pa ènìyàn lẹ́rìn-ín lásán. Àwọn ọgbọ́n tó pọ̀ ó wà nínú rẹ̀ tí a máa ń kọ́ nínú àwọn, nínú àwọn àlọ́ apanilẹ́rìn-ín yìí. Kìí ṣe ẹrin nìkan lo ma n pa ni àwọn ọgbọn to wa nínú rẹ o jẹ lára àwọn oun ti mo ṣe fẹ́ràn láti má gbọ́ àwọn alọ apanilẹrin. A tún, ó tún máa ń ran ni lọ́wọ́ láti dáni lára yá nítorí pé ó dára láti máa rẹ́rìn-ín púpọ̀ lójúmọ́. Eléyìí máa ń jẹ́ kí ìlera ènìyàn kó túbọ̀ péye síni.

Bí mo ti máa ń bá àwọn akẹgbẹ́ mi ṣiṣẹ́ níbi iṣẹ́, mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ láti máa ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn, ṣùgbọ́n bó ti fẹ́ràn àti máa ṣe àjọṣepọ̀ tó yìí, èmi kì í fẹ́ kí ènìyàn kó ṣe ìmẹ́lẹ́ tàbí kí ènìyàn kó rẹ́ mi jẹ lórí iṣẹ́ tí a bá jọ ní papọ̀. Nítorí ìdí èyí, mo máa ń rí wípé mo fi ọkàn òtítọ́, ọkàn òdodo àti ọkàn ìrẹ̀wẹ̀sì ṣiṣẹ́ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi. Mo ti mọ àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú ọkàn òtítọ́, mo sì ti mọ àwọn tó jẹ́ wípé ìmẹ́lẹ́ àti àìfẹ́ṣẹ́ṣe ni wọ́n fi máa ń ṣe iṣẹ́ tiwọn. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí iṣẹ́ bá da èmi àti àwọn onímẹ́lẹ́ yìí papọ̀, mo ti máa ń pinnu lọ́kàn mi wípé níwọ̀n ìgbà tó jẹ́ wípé ohun tí àṣeyọrí tí a bá ṣe níbi iṣẹ́ yìí, òun ni àwọn aláṣẹ wa yóò fi ṣe ìdájọ́ wa. Mo ti máa ń pinnu wípé màá sa gbogbo ipá mi láti rí i wípé iṣẹ́ náà di ṣíṣe. Ṣùgbọ́n tí àkókò bá ti tó láti sọ bí oníkálukú ti ṣe sí ní ẹnu iṣẹ́ náà, èmi kì í sègbè sẹ́yìn àwọn tí wọ́n fi iṣẹ́ wọn ṣe ìmẹ́lẹ́. Mo máa ń jẹ́ kí àwọn asíwájú wa kó mọ ipa tí oníkálukú kó. Ṣùgbọ́n to ba je wípé boya àìlera tàbí fún idi kan pàtàkì ni ko je ki ẹni to sise bo tito àti bi ti ye se iru ẹni be mo maa n ri wípé mo daa bobo láti máa rí i wípé, láti rí i wípé àṣírí ẹni bẹ́ẹ̀ kò tú sí àwọn ọwọ́ asíwájú. Nítorí pé mo ti mọ̀ wípé kì í ṣe onímẹ́lẹ́ ènìyàn, ṣùgbọ́n ní àkókò yìí kò ní oore ọ̀fẹ́, bóyá nítorí ìlera rẹ̀ tàbí nítorí ìlàkọjá rẹ̀ ni kò jẹ́ kó ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ. Ó máa ń wù mí púpọ̀ púpọ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tí wọ́n máa ń fi ìwúrí àti òtítọ́ ọkàn ṣiṣẹ́ wọn. Àkókò yìí tí iṣẹ́ bá pawapọ̀, irú iṣẹ́ náà ó máa ń yá. Kì í ṣe wípé ó máa ń yá nìkan, iṣẹ́ náà máa ń jáde dáradára nítorí pé kì í ṣe ọgbọ́n ẹni kan la fi máa ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. Ọgbọ́n ọ̀pọ̀ àgbájọwọ́ àwọn tó ní nǹkan ṣe tó sì fẹ́ ìtẹ̀síwájú la fi máa ń ṣe irú iṣẹ́ yìí. Irú, irú iṣẹ́ bẹ́ẹ̀ ó máa ń jẹ́ kí àṣeyọrí kó tètè wá. Nítorí ìdí èyí, mo máa ń sọ wípé ó máa ń, mo fẹ́ràn tàbí pé ó wù mí láti máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tí wọ́n máa ń fi ìwúrí, ọ̀yààyà àti òtítọ́ inú ṣe iṣẹ́ wọn ní ìgbà gbogbo.

Àlàyé ohun tí mo lè ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn ṣùgbọ́n tí mi ò lè ṣe ní àkókò yìí mọ́. Ohun kan pàtàkì ti mo mo wípé mo le se ni iwon ọdún mewa sẹ́yìn, ṣùgbọ́n ni akoko yi, ti mi o le se mo, ohun ni wípé, mo le tu ero ti a fi se eda ìwé, eleyi ti a pe ni photocopy machine mo le tunse ni iwon ọdún mewa sẹ́yìn. Mo mọ̀ nípa rẹ̀ dára dára. Idi- mo ko nípa bi a ti tunse, nípa lilo re ni mofi ko. Ki n so wípé mo mo nípa re, nígbà ti mo n sise nibiti àti ma n se eda ìwé. Ní àkókò yìí, mo rí i wípé ó ṣe pàtàkì fún mi láti fojú sí bí a ti ń tú àwọn ẹ̀rọ náà ṣe nítorí pé ẹ̀rọ náà máa ń tètè ní ìṣòro. Mo ko, mo si mo lowo àwọn onímọ̀ ìjìnlẹ̀, ti a maa n pe wa láti wa bawa tunse. Ohun tí mo fi ń ṣe ni wípé mo máa ń fẹ́ kí iṣẹ́ mi kó yá. Èmi kì í fẹ́ ní ìdíwọ́. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó máa ń bá wa tún ẹ̀rọ yìí ṣe, ìlú mìíràn ni wọ́n ń gbé. Tó sì jẹ́ wípé ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta tí a ti ń pè wọ́n, wón lè má ra yè láti wá bá wa ṣe ẹ̀rọ tiwa. Nítorí ìdí èyí ni mo ṣe kọ́ bí a ti ń tú ẹ̀rọ yìí ṣe. Látìgbà tí mo ti mọ̀, tí ẹ̀rọ wa bá ti ní ìdójúkọ, tí ó ti ní ìṣòro, èmi ni mo máa ń dáya kọ. Ma ri wípé mo tunse, ki iṣẹ́ kole ma lo geere. Ìdí tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé mo máa ń fẹ́ kí iṣẹ́ mi kó máa lọ géere. Èmi kì í fẹ́ rí kí ohun kóhun, kó dà mí lọ́wọ́ kọ́ tàbí kó dì mi lọ́wọ́ tàbí kó dà mí dúró ní àkókò tó yẹ kí n ṣiṣẹ́. Kí ló fà á tí mi ò fi lè tun ṣe mọ́ ní àkókò yìí? Ohun tí ó fà á ó pò. Àkọ́kọ́, àkọ́kọ́ ni wípé mi ò ṣiṣẹ́ ní ibi iṣẹ́ yìí mọ́. Èkejì ni wípé láwọn àkókò tí mo ti fi iṣẹ́ náà ṣẹlẹ̀, oríṣiríṣi àwọn ẹ̀rọ tuntun ni ó ti jáde nítorí wípé ìmọ̀ ìjìnlẹ̀ ó ti tẹ̀síwájú. Àwọn, nígbà tí mo lọ láti lọ tú, láti lọ ṣe ẹ̀dà ìwé ní ọjọ́ kan, nígbà tí mo wọ ilé ibi tí a ti ń tú ẹ̀dà ìwé náà ṣe, ẹ̀rọ tí mo rí níbẹ̀ ó jẹ́ ẹ̀rọ tí mi ò rí rí. Mo ṣe àyẹ̀wò rẹ̀, mo béèrè nípa rẹ̀ lọ́wọ́ ẹni tí ó ń lo ẹ̀rọ náà nígbà tó ṣe àlàyé fún mi. Mo gbìyànjú láti rí i wípé, mo, láti wo àwọn ẹ̀yà ara rẹ̀. Mo rí i wípé ní gédé ló yàtọ̀ sí àwọn ẹ̀yà ara ẹ̀rọ ẹ̀dà ìwé eléyìí tí mo mọ̀ nígbà kan rí. Nítorí ìdí èyí, ìmọ̀ ìjìnlẹ̀ ó ti tẹ̀síwájú. Ìdí nì tí èmi kò ṣe lè tú ẹ̀rọ tí a fi ń ṣe ẹ̀dà ìwé ṣe mọ́ láti ìgbà yìí wá.

Bóyá mo tilẹ̀ ní gíláàsì oòrùn, bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn. Nítorí pé mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa dáàbò bo ojú mi. Mo sì mọ̀ wípé tí ènìyàn bá ń gba oòrùn láààyè láti máa wọ ojú ènìyàn, ó lè ṣe àkóbá fún ojú yìí. Nípa pé kí ojú náà kó máa wo bàìbàì tàbí kí ojú náà kó má rí ìran bótitọ́ àti bó tiyẹ̀. Nítorí ìdí èyí àti nípa, nípasẹ̀ ìmọ̀ tí mo ní yìí, mo ní gíláàsì oòrùn eléyìí tí mo máa ń lò ní àkókò tí oòrùn bá mú janjan tí mo sì fẹ́ jáde. Èmi máa ń fi gíláàsì yìí bo ojú mi, mo máa ń fi ń ṣe ohun tí a bò lórí ojú náà kí oòrùn kó má ba à lè ba ojú yìí jẹ́ tàbí kí oòrùn kó má ba à ṣe ìjàmbá fún ojú mi. Ó dára láti máa lo gíláàsì oòrùn eléyìí tí a tún mọ̀ sí awò ojú. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Mo máa ń lò ó lóòrèkóòrè nínú oòrùn, nítorí pé mo gbàgbọ́ wípé a máa dáàbò bo ojú kúrò lọ́wọ́ ìjàmbá tàbí ibi tí oòrùn lè mú bá ojú.

Akoko ti ọ́fíìsì mi maa n si ọ́fíìsì mi máa ń ṣí ní agogo mẹ́jọ àárọ̀ géérégé. Eléyìí kó túmọ̀ sí wípé agogo mẹ́jọ àárọ̀ ni a máa ń ṣílẹ̀kùn ọ́fíìsì mi. Ohun tí ó túmọ̀ sí ni wípé agogo mẹ́jọ àárọ̀ ni gbogbo ènìyàn tí ó bá jẹ́ òṣìṣẹ́ ní ọ́fíìsì mi gbọdọ̀ ti wọlé sí ẹnu iṣẹ́ wà ní orí ìjókòó wọn láti bẹ̀rẹ̀ iṣẹ́. Ni ojúmọ́, a máa ń ṣílẹ̀kùn ọ́fíìsì náà bí agogo mẹ́jọ, òkú ògún ìṣẹ́jú tàbí ògún ìṣẹ́jú ó lé márùn-ún ni ìlẹ̀kùn ọ́fíìsì ti máa ń wà ní ṣíṣí. Àwọn tí kọ́kọ́rọ́ wà ní ọwọ́ wọn bí àwọn asọ́bodè ibi ọ́fíìsì àti àwọn tí ó máa ń nu ilẹ̀ tó máa ń tún àyíká ṣe, àwọn tí máa ń dé kí agogo mẹ́jọ tó lù. Oníkálukú wọn a sì ti ṣe iṣẹ́ rẹ̀ parí títí tí agogo mẹ́jọ yóò fi ku ìṣẹ́jú márùn ni ìgbà ti o ba di agogo mẹ́jọ ẹnikẹ́ni ti o ba ti de ni ago mẹ́jọ kọjá, iru ẹni bẹ́ẹ̀ ni a npe ni apelehin. Nítorí ìdí èyí, mo lè sọ wípé agogo mẹ́jọ géérégé ní agogo mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣílẹ̀kùn.

Ohun tí mo dúró tìpẹ́ kí n tó, kí n tó rà, tàbí ohun tí mo dúró pẹ́ fún kí n tó rí owó rà. Mo rántí ní ìgbà tí mo wà ní ọ̀dọ̀, mo rí bàtà ìgbàlódé kan tí gbogbo àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ní. Bàtà yìí wù mí púpọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ pé èmi náà pé mo pinnu láti rà. Ṣùgbọ́n nítorí bí ǹkan ṣe rí fún mi ní àkókò yìí, oye tí wọ́n ń ta bàtà náà o jẹ́ owó tó níye lórí púpọ̀ gan fún mi. Látigbà tí mo ti pinnu wípé mo fẹ́ ra bàtà yìí ni mo ti bẹ̀rẹ̀ sí ní kó owó rẹ̀ jọ. Ó gbà mí tó bí oṣù mẹ́sàn-án, tó jẹ́ wípé ọjọ́ ti fẹ́ lọ lórí bàtà náà kí ó tó di wípé mo rí owó rẹ̀ kójọ tí èmi náà sì rà. Bí mo ti rí owó náà kójọ, mo bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ tí mo ti sọ wípé mi ò ní ṣe nítorí pé mi ò fẹ́ran wọn. Ti ènìyàn ba fún mi ni ẹ̀bùn owo tele ri nse ni mo maa n náà loju ese ṣùgbọ́n nítorí wípé mo fe fi owo ra bàtà ti mo si n sa owo jo, mo bere si nii ko àwọn owo yìí pamọ́ to to fi je pe mi o náà ninakunaa mo ní ìgbà tí a fi máa rí oṣù mẹ́sàn-án pẹ̀lú ìṣera ẹni, pẹ̀lú iṣẹ́ àṣekára, mo ti ṣá owó yìí jọ. Mo ti ní owó láti ra bàtà náà. Mo sì lọ sí ọjà, mo ra bàtà yìí gẹ́gẹ́ bí ó ti wù mí ní ọkàn mi. Ṣùgbọ́n mo le so wípé nígbà ti mo ra bàtà náà tan, mi o tii wo bàtà náà ju bíi oṣù méjì, nígbà ti òtítọ́ re wa ye mi kedere wípé kò sí ohun kan náà tí ó yẹ kí èèyàn kó ni àra e fún lára láyé yìí. Kí ni mo fi sọ bẹ́ẹ̀? Bàtà náà kò wá wù mí tó bí ìyà tí mo jẹ láti kó owó jọ láti ra bàtà náà lẹ́yìn bí i oṣù méjì. Mo tilẹ̀ lè sọ wípé ní ìgbẹ̀yìí ní ṣe ni mo fi bàtà náà tọrẹ. Nígbà yìí ni ọkàn mi tó wà lẹ̀.

Àlàyé nípa ẹran tí a ń sun tàbí ẹran sísun. Oríṣiríṣi ọ̀nà ni àwọn alápatà máa ń gbà pèsè ẹran sílẹ̀ fún jíjẹ. Ọ̀nà àkọ́kọ́ ni wípé a lè fi omi gbígbóná, a lè fi bó irun tó wà lára ẹran. Ọ̀nà kejì, eléyìí tí ó gbajúgbajà nítorí pé òun ló rọrùn jù, òun ni nípa sísun ẹran náà nígbà tí a bá pa tán. Kí ni a fi ń sun ẹran? Ohun tí, kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ibi tí a ti ń rà. Ni agbègbè tèmi ní ìyí, ilẹ̀ Haúsá ni àwọn ènìyàn ti lọ máa ń sábà ra ẹran wá. Tí wọ́n bá ti wá rà dé, ọjà tí a mọ̀ sí ọjà Akínyẹlé, níbẹ̀ ni wọ́n máa ń kó ẹran náà sí. Ẹni kẹ́ni tí ó bá fẹ́ ra ẹran, yálà fún jíjẹ, fún ìnáwó tàbí fún títà ní ilé oúnjẹ tàbí nínú ọjà níbẹ̀ ni wọ́n ń lọ láti lọ ra ẹran. Nígbà tí wọ́n bá ra àyè ẹran yìí, wọ́n á gbé fún àwọn alápatà tí wọ́n á sì fi ọ̀bẹ du lọ́rùn. Lẹ́yìn eléyìí tí àwọn alápatà bá du lọ́run tán, nítorí pé nípa sísun rẹ̀ ni a fẹ́ sọ̀rọ̀ lè lórí, wọ́n á kó, wọ́n á gbé ẹran náà lọ sí ojú ibi tí wọ́n ti máa ń sun ẹran. Ni ọjà Akínyẹ́lé yìí, mo ṣàkíyèsí wípé wọ́n ní ìwà kan tí kò ní ìmọ̀ tó tó nínú. Wọn kì í sábà lo epo kerosene láti fi sun ẹran wọn. Nìṣe ni wọ́n máa ń kó. Àwọn àlòkù táyà, ohun ìrìnà mọ́tò ni wọ́n máa ń sábà kó jọ tí wọ́n á dáná sí, tí iná náà yóò sì máa jò láláláá. Iná yìí ni wọ́n sábà máa ń lò láti fi sun ẹran. Ó máa ń jẹ́ kó yá láti sún ẹran jinná, ó sì, ó máa ń sún ẹran dáradára ní tòótọ́. Ṣùgbọ́n èmi ṣàkíyèsí wípé kì í ṣe ìgbésẹ̀ tí ó dára tó. Wákàtí wo ni wọ́n ń lò láti fi sun ẹran tán? Kì í ṣe wípé wọ́n máa ń lo wákàtí tó pọ̀ bẹ́ẹ̀ láti fi sun ẹran. Tí a bá fi máa rí bí ọgbọ̀n ìṣéjú sí ogójì ìṣéjú wọ́n ti sun ohun tí wọ́n fẹ́ sun tán, wọ́n á tilẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní kún ní àárín àkókò yìí. Ohun tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan náà, òun ni mo mọ̀ wípé wọ́n sábà máa ń lò jù. Bó ti lẹ̀ jẹ́ wípé, tọ́ bá jẹ́ wípé nínú ilé àníyàn ni lmo ti fẹ́ sún ẹran, epo koresine òun ni àwọn ènìyàn máa sábà ń lò nítorí wípé eléyìí ṣì dára jù pé k'á máa lo táyà mọ́tò lọ.

Bóyà mo tilẹ̀ máa ń bínú nígbà tí mo bá ń wa ọkọ̀. Kì í ṣe ohun tí ó dára láti máa bínú nígbà tí ènìyàn bá ń wa ọkọ̀. Nítotó kò sí ẹni tí kò le bínú, kò sì sí àkókò tí kò, tí inú kò le bí ènìyàn. Ṣùgbọ́n ẹni tí ó bá mọ ìjàmbá tó wà nínú kí ènìyàn máa bínú wakọ̀, yóò mọ wípé kò dára láti máa bínú ní àkókò tí ènìyàn bá ń wa ọkọ̀. Ohun ìbínú ṣì máa ń pọ̀ tí ó máa ń wáyé l'àkókò tí ẹ̀yàn bá wà ní ojú pópónà tí ó ń wa ọkọ̀ lọ́wọ́. Ó lè jẹ́ ẹ́n, ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn rẹ tàbí ọkọ̀ tó ń lọ níwájú. Boti le leje oko to wa legbe tàbí ẹni to tile fe fi ese fo ọ̀nà kọjá tàbí alùpùpù. Àwọn ohun tí ó máa ń bí ènìyàn nínú ó pọ̀ gan-an. Ìgbà mìíràn ẹwẹ, àwọn agbófinró tàbí àwọn tí ó ń rì sí bí a ti ń pa òfin ìrìnnà mọ. Irú àwọn wọ̀nyí, àwọn náà lè mú ènìyàn bínú. Ṣùgbọ́n nítorí pe ki ènìyàn ko maa be se oun ti o le da emi re le gbọdọ tàbí nítorí ki ènìyàn ma ba se. Ohun tí ó lè fa ìjàmbá, ó máa ń dára kí ènìyàn kó ara rẹ̀ ní ìjánu níru àsìkò yìí. Kò sí bí a ti ń mú ènìyàn bínú tó, kò sí bí ohun náà bí ó tilẹ̀, bí ohun náà bí ó, bí ó, bí ó ti ka ènìyàn láyà tí ó bá lòjijì tó. Ó yẹ kí ènìyàn kọ́ bí a ti ń gbìyànjú láti ríi wípé ènìyàn kó ara rẹ̀ ní ìjánu ní àkókò tó bá ń wa ọkọ̀ lọ́wọ́.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù? Kò fẹ́ẹ̀ sí ọjọ́ kan tí mo lè sọ wípé mo yọ láàyò nínú ọ̀sẹ̀ ju àwọn ọjọ́ tókù lọ. Ṣùgbọ́n kò sí tí ǹkan bá ti lé ní ẹyọ kan, kò sí bí ènìyàn kò ti ní ní ìfẹ́ sí ẹyọ kan ju èkejì lọ. Tàbí kí n sọ wípé àwọn ǹkan kan wà tó máa mú kí ọjọ́ kan kó ní à-- kó jẹ́ ààyò ju àwọn ọjọ́ mìíràn lọ. Fún àpẹẹrẹ, mo fẹ́ràn ọjọ́ Sunday tí ṣe ọjọ́ ọ̀sẹ̀ tàbí a tún lè pè ní ọjọ́ ìsinmi ju àwọn ọjọ́ mìíràn tókù lọ. Ìdí tí mo fi sọ eléyìí ni wípé mo yá ọjọ́ náà jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀ láti lọ jọ́sìn nínú ilé ìjọ́sìn. Ohun ìkejì tún ni wípé ó jẹ́ ọjọ́ tí ènìyàn máa ń ní àǹfààní láti sinmi nínú ilé nípa lílọ yọjú sí àwọn bí ọ̀rẹ́, àwọn ojúlùmọ̀. Ni ọjọ́ yìí ènìyàn kì í lọ sí ẹnu iṣẹ́ kankan. Ìsinmi ni ọjọ́ náà wà fún. Eléyìí ó jẹ́ ohun kan tí mo lè sọ ní pàtàkì jùlọ tí mo fi lè sọ wípé bóyá ọjọ́ ọ̀sẹ̀ mo yàn an láàyò.

Àlàyé nípa bí mo ti máa ń parí ọjọ́ mi lójúmọ́. Lẹ́yìn ìgbà tí mo bá ti ṣe iṣẹ́ àṣekára láti òwúrọ̀ di àṣálẹ́, èmi àti ìdílé mi a ma ń saábà kó ara wa jọ ní àṣálẹ́ láti ṣe ìtàkùrọ̀sọ láti ṣe àgbéyẹ̀wò àwọn ohun tí a ṣe ní ọjọ́ náà. Bí a ti ṣe àṣeyọrí nínú rẹ̀ si àti àwọn eleyii tó kù tó yẹ ká tun múra sí. Ní ìgbà tí mo bá parí eleyìí pẹ̀lú aya àti àwọn ọmọ, a ó fún àwọn ọmọ ní àṣẹ pé kí wọ́n lọ sùn, èmi pẹ̀lú aya mi a ó jókòó, a ó yẹ ohun tí a ṣe dáradára ní ọjọ́ náà wò, a ó wo eleyii tí a ṣe tó kù díẹ̀ káàtò, a ó jọ sọ àṣọyé nípa àwọn àtúnṣe tí a lè ṣe tàbí àwọn ìgbésẹ̀ tí a ó gbé láti tún ṣe àtúnṣe sí àwọn eleyii tí a ṣe tó kù díẹ̀ káàtò, àwọn eleyii tí a ṣe dáradára. A ó tún yànnànánà àwọn ọ̀nà tí a ó fi tẹ̀síwájú bí a ti ń ṣe tí ó tún fi máa dára si. Ohun to ma n fún mi ni ìtura to ba ti di ni asale náà ti akoko ti to láti lo sun, mo ma n mu ìfẹ́ omi aabo. Mi ò ní jẹ́ kí ó kún inú ìfé. Eléyìí ó máa ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ọpọlọ mi kó farabalẹ̀ kó sì jí pépé kí n tó lọ sùn.

Alaye nípa radio yorùbá ti mo fẹ́ràn láti maa gbo mo fẹ́ràn púpọ̀ láti ma gbo àwọn rédíò méjì tó jẹ́ ti èdè Yorùbá. Èkínní, mo máa ń gbọ́ eléyìí tí a pè ní Splash FM. Èkejì, mo máa ń gbọ́ eléyìí tí a pè ní Agidigbo FM. Ní pàtàkì jùlọ lórí Agidigbo FM yìí, ó ní ètò kan, eléyìí tó máa ń wù mí púpọ̀. Ọjọ́ méjì láàrín ọ̀sẹ̀ ní àṣálẹ́ ni ètò yìí máa ń wá sí orí afẹ́fẹ́. A pe orúkọ ètò náà ní "Kọ́kọ́rọ́ Alátẹ". Ó máa ń wáyé láàrín-- ó máa ń bẹ̀rẹ̀ ní wákàtí mẹ́jọ, ní aago mẹ́jọ àṣálẹ́. Mi ò lè sọ wípé òye wákàtí báyìí ni wón fi ń ṣe. Idi ni wípé oje ètò kan ti won ti ma n se ilaja larin ènìyàn méjì tàbí ti won ti ma n se iwadi ohun ti o ba ṣẹlẹ̀ tàbí ti a fi ma n wa oun ti o sonu. Nítorí ìdí èyí tí wón bá ti bẹ̀rẹ̀ ní agogo mẹ́jọ àṣálẹ́, ní ìgbà mìíràn ètò yìí máa ń wà lórí afẹ́fẹ́ títí di aago méjì òru ní ààjì, tàbí tí ó bá ya wọn tán, òun ni wón máa ń parí ètò náà ní agogo méjìlá àṣálẹ́. Eléyìí tí ó jẹ́ wákàtí mẹ́rin láti aago mẹ́jọ, aago mẹ́jọ tí wón bá bẹ̀rẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń lé ní wákàtí márùn-ún torí wípé wón máa ń parí bí i aago kan tàbí agogo méjì òru. Orúkọ ẹni tí ó máa ń ṣe ètò yìí òun ni a pè ní Ọ̀gbẹ́ni Oriyomi Amzat. Èdè Yorùbá ó dùn lẹ́nu rẹ̀. Ọgbọ́n àtinúdá Yorùbá ó sì pọ̀ lórí rẹ̀. Ètò rẹ̀ yìí ó máa ń yanjú àwọn áwọ̀ láàrín ọ-- ó ti yánjú áwọ̀ láàrín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ètò rẹ̀ yìí ó ti ṣe àwárí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó sọnù. Ètò, ètò rẹ̀ yìí ó ti ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́. Ara àwọn ìdí tí mo kà sílẹ̀ yìí ni mo ṣe fẹ́ràn láti máa tẹ̀lé ètò yìí.

Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ, òun ni ìbọ̀sẹ̀ tó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́. Ìdí tí mo ṣe fẹ́ràn ìbọ̀sẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ni wípé mo máa ń fẹ́ kí atẹ́gùn kó maá fẹ́ sí mi lẹ́sẹ̀, mo ma ń fẹ́ kí atẹ́gùn kó máa fẹ́ sí mi lára. Èmi kì í fẹ́ kí ooru kó mú mi, kó mú ẹsẹ̀ mi tàbí kó mú ẹ̀yà ara mi kankan. Ìdí nìyí tí mo ṣe fẹ́ràn ìbọ̀sẹ̀. A lè béèrè pé nígbà tí mi ò fẹ́ràn ooru, kí ló dé tí mo ṣe fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀? Mo tún fẹ́ràn wípé kí n máa wọ ìbọ̀sẹ̀, èmi kì í fẹ́ ṣe láti wọ bàtà láì wọ ìbọ̀sẹ̀ sí i. Ìdí ni wípé mo máa ń fẹ́ kí ìbọ̀sẹ̀ yìí kó fún mi ní ìtura eléyìí tó yẹ nínú bàtà. Ṣùgbọ́n ki ooru ki o ma ba ti ipase re mu mi, oun ni mo se ma n fe ki o je pe ibose, eleyii ti o se felefele oun ni mo ma n wo si i. Bí a ti mọ̀, àwọn ìbọ̀sẹ̀ kan wà tí wọ́n jẹ́ bí eléyìí tí ń gba òtútù. O tún mọ̀ sí pé wọ́n gbó pọ̀n. Àwọn ìbọ̀sẹ̀ kan wà tó jẹ́ pé fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ni wọ́n. Nítorí náà, mo yan àwọn eléyìí tó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ yìí láàyò. Nítorí pé wọ́n bọ́ sí déédéé oun tí mo fẹ́ tí kì í jẹ́ kí ooru kó mú ẹsẹ̀ mi.

Bí omi tí mo máa ń mu lọ́júmọ́ ti pọ̀ tó. Mo máa ń mu omi tó máa ń tóbi jálá mẹ́ta ó kéré jù lọ́júmọ́. Idi ti mo fi maa n mu omi bi jala mẹ́ta lójúmọ́ ni wípé mo gbàgbọ́ pe omi da lára, omi tikalara re o maa n se iṣẹ́ ìwòsàn. Tí ènìyàn bá jẹ́ ẹni tó máa ń mu omi dáradára, ó ní ọrẹ ọ̀fẹ́ láti tọ àwọn àìsàn àti ààrùn kan jáde láì tilẹ̀ lo òògùn ara. Ìmọ̀ ìjìnlẹ̀ sọ wípé tí ènìyàn bá jí ní òwúrọ̀ kùtùkùtù, ohun àkọ́kọ́ tó yẹ kó wọ́kọ̀ ṣe ni pé kó mu bí i ìfẹ́ omi méjì. Nígbà tó bá túwẹ̀ẹ́ tán, pé kó tú gbìyànjú láti tún mu bó tilẹ̀ ṣe ìfẹ́ kan. Gbogbo ìgbà tí ènìyàn bá sì ti jẹun ló yẹ kó tún máa mu omi sí. Lẹ́yìn èyí, ní àṣálẹ́ kí ènìyàn tó sùn, ó yẹ kí ènìyàn máa mu-- ó kéré jù kí ènìyàn máa mu ìdajì ìfẹ́ omi. Gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí ni mo máa ń ṣe lóòrèkóòrè. Èmi kì í fi omi mimu ṣeré. Ó dára fún ìlera ara. Mo sì máa ń rí ní àgọ́ ara mi wípé omi mímu ó ràn mí lọ́wọ́ láti má jẹ kí àwọn àìsàn kan kósodo sí àgọ́ ara mi. Èmi náà lè rọ ẹnikẹ́ni wípé kí wọ́n gbìyànjú láti máa mu omi lóòrèkóòrè àti lákòókò nítorí pé àǹfààní ńlá, àǹfààní tó pọ̀ ni iṣẹ́ tí omi ń ṣe ní àgọ́ ara. Yorùbá sọ wípé omi là búwẹ̀, omi là búmu. Èmi náà sì gbàgbọ́ wípé omi ìwúlò rẹ̀ pọ̀ jọ̀jọ̀.

Kí ni àwọn ohun tí mo máa ń sọ tí mo bá fẹ́ tu ènìyàn nínú? Oríṣiríṣi ọ̀rọ̀ ni ènìyàn lè sọ láti tuni nínú. Ṣùgbọ́n mo máa ń fẹ́ kí n kọ́kọ́ ṣe àpẹẹrẹ àwọn ohun tí ó dára, àwọn ohun tí ènìyàn lè fọkàn sí, tí ó lè fọkàn ro, tó lè mú kó gbàgbé ìlà kọjá rẹ̀, eléyìí tí ó lè máa mú ìrònú wá. Ibi tí mo ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìtunu tèmi nìyẹn. Lẹ́yìn eléyìí ni màá ṣẹ̀ṣẹ̀ wá padà sórí ǹkan tó ṣẹlẹ̀. Màá máa ń jẹ́ kí ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí kó ríi wí pé ohun tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. Kò sí ọgbọ́n tí ẹnikẹ́ni lè dá, bóyá kó máa wò wí pé òun lè sọ̀nísọ̀ wí pé bóyá otilẹ lè máa fi ọkàn sí tàbí kó gbìyànjú láti gbé ọkàn rẹ̀ kúrò. Èmi kì í ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti tu ènìyàn nínú. Mo máa ń fẹ́ kí ẹni tí ǹkan ṣẹlẹ̀ sí kó ro ohun tí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo wà máa ń fi dá wọn lójú wípé bí ó ti ń ro ohun tí ó ṣẹlẹ̀ ni, bákan náà ni kó ro ìdàkejì rẹ̀ tí ìbá ìbá ṣẹlẹ̀, tí alákọ̀ọ́kọ́ tí kò bá ṣẹlẹ̀. Màá wá mú àpẹẹrẹ àwọn tí irú ǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ní ǹkan tó ṣe ẹni náà nígbà tó ṣẹlẹ̀ sí àwọn, bí wọ́n ti jókòó, tí wọ́n ronú, tí wọ́n gba ara wọn ní ìmọ̀ràn tàbí tí wọ́n gba ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n sì lo ìṣẹ̀lẹ̀ náà láti mú ohun tó dára jáde. Ìgbésẹ̀ yìí ó máa ń ràn mí lọ́wọ́ láti rí ènìyàn tu nínú nítorí wípé mo máa ń fẹ́ kó jẹ́ wípé àfojúsùn wọn nínú ohun tí ó bá ṣẹlẹ̀, òun ni kí ni ǹkan tí wọ́n lè mú jáde? Kí ni ohun tí ó ṣẹlẹ̀ yìí kí ni ó lè dà? Eléyìí tí yóò padà jásí inú dídùn àti ayọ̀ fún wọn. Báyìí ni mo ti máa ń tu ènìyàn nínú.

Àlàyé nípa bí ènìyàn ti ń kọ́ iṣẹ́ tí mo mọ̀. Fún àpẹẹrẹ, mo fẹ́ sọ̀rọ̀ nípa bí a ti ń kọ́ iṣẹ́ aranso tàbí iṣẹ́ ranso ranso eleyii ti won n pe ni tailor. Ẹni tí ó bá fẹ́ rán-- tí ó bá fẹ́ kọ́ iṣẹ́ ránṣọránṣọ, ohun tí wọ́n máa ń kọ́kọ́ ni kí ẹ lọ mú wá, òun ni àwọn paper eléyìí tí ó fẹ̀. Òun ni wọ́n máa ń kọ́kọ́ fi ṣáàsì, sísọ̀sì eléyìí tí a fi ń gé aṣọ náà ma kọ́kọ́ fi lé wọn lọ́wọ́ pẹ̀lú pépà tí ó fẹ̀ yìí. Ní ilẹ̀ Yorùbá tàbí ní apá ọ̀dọ́ wa lórílẹ̀ èdè Nàìjíríà, paper sìmẹ́ǹtì eléyìí tí wọ́n ń lò látijọ́ òun ni a máa ń sábà ní kí ẹni tó ń kọ́ iṣẹ́ tailor kó lọ wá wá. Tí wọ́n bá ti kun gbogbo ẹfun sìmẹ́ǹtì tó wà nínú rẹ̀ kúrò, wọ́n á gbé ìwé yìí, aṣọ yìí, paper yìí lé lọ́wọ́ láti máa gé bí i aṣọ. Òun ni yóò kọ́kọ́ lò láti kọ́ bí a ti ń gé aṣọ. Lẹ́yìn eléyìí, tí ó bá ti mọ eléyìí ni wọ́n á tún ní pé kí ó lọ kọ́ bí a ti ń jókòó lórí maṣínì àti bí a ti ń wa maṣínì. Ibi tí ẹni tí ó ń kọ́ iṣẹ́ ránṣọránṣọ tí máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ ni èyí. Àkókò tí ó máa ń gbà wọ́n láti kọ́ iṣẹ́ tàbí láti mọ àwọn ìpele kọ̀ọ̀kan, àwọn ọ̀gá iṣẹ́ máa ń gbàgbọ́ wípé ẹni tí ọpọlọ rẹ̀ bá jí tó jẹ́ pé lótito àti lọ̀dọ̀dọ́ ni yóò mọ iṣẹ́ náà tí yóò sì ṣe. Ìpele àkọ́kọ́ bóyá bí a ti ń wa maṣínì, wọ́n máa ń gbìyànjú pé kí ẹni náà kó mọ láàárín oṣù mẹ́ta. Wọ́n sì gbàgbọ́ wípé ẹni tí kò bá ti mọ láàárín oṣù mẹ́ta, irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ náà kò le ṣe. Lẹ́yìn eléyìí, wọ́n á tún fi oṣù mẹ́ta mìíràn sílẹ̀ láti máa-- pé kó máa fi kó bí a ti ń fi sísọ̀sì gé paper tí yoó dàbí wipé ènìyàn ń gé aṣọ. Lẹ́yìn ìgbà tí méjèèjì yìí bá dúró tán, irú ẹni tí ó fọwọ́ sí ìwé láti lo ọdún kan tàbí ọdún méjì, oṣù mẹ́ta àkọ́kọ́ ó ti fi kọ́ bí a ti ń wa maṣínì, oṣù kẹta ìkejì ló fi kọ́ bí a ti ń gé aṣọ pẹ̀lú paper. Lẹ́yìn èyí, a wá fi oṣù mẹ́ta mìíràn a fi kọ́ bí a ti ń gé aṣọ gangan àti bí a ti ń ran. Laarin ọdún kan iṣẹ́ na ti parí.

Àlàyé bí a ti ń se oúnjẹ tí mo fẹ́ràn. Oúnjẹ tí mo fẹ́ràn jẹ́ iyán. Oúnjẹ yìí, ó jẹ́ oúnjẹ ìbílẹ̀ ibi tí a ti bí mi. Mo fẹ́ràn oúnjẹ yìí gan-an débi wípé mo lè jẹ́ ní òwúrọ̀, ọ̀sán àti ní àṣálẹ́. Àwọn èròjà tí a fi ń ṣe oúnjẹ yìí ó pọ̀ rárá. Ẹyọ kan náà ni, èròjà yìí ni a pè ní iṣu. Bí a ti ì lò ni wípé a ó gbe ìṣù náà-- a ó mú ìṣù náà, a ó mú ọbẹ láti bẹ ìṣù, láti bó epo ẹ̀yìn rẹ̀ kúrò. Nígbà tí a bá ṣe èyí tán ni a ó gbé irú ìṣù bẹ, a ó kó sínú ìkòkò eléyìí tí a ó fi sè é. Nígbà tí a bá sè ìṣù yìí láàárín bí ọgbọ̀n ìṣẹ́jú sí ìṣ- ìṣẹ́jú ogójì, nígbà náà ni oúnjẹ-- ìṣù náà yóò ti jiná. Awa gbe sokale. Ohun-- àwọn nǹkan wà tí a pè ní odó, ìyá odó àti ọmọ odó. Ọmọ odó ni a fi máa ń lu ìyá rẹ̀. A ó kó ìṣù ìsọ sínú odó, a ó sì fi ọmọ odó, a ó fi gún un, a ó lọ títí tí ìy- ìyàn- ìṣù náà yóò fi di iyán tí yóò sì fanimọ́ra tí ojú rẹ̀ yóò dùn wò. Mo máa ń fẹ́ràn eléyìí tí kò ní k- kòkò kankan nínú. Ohun tí ó lè ba irú oúnjẹ yìí jẹ́, òun ni nígbà tí wọn kò bá gún dá- dáradára, tí oúnjẹ-- tí iyán náà tó ní kòkò tàbí tó lẹ́mọ gẹ́gẹ́ bí Yorùbá tí máa ń sọ. Iyán tó bá ní kòkò tàbí tó lẹ́mọ tàbí eléyìí tí iṣu rẹ̀ kò bá jiná, àwọn irú iyán báyìí ni ó lè bàjẹ́. Ṣùgbọ́n tí iṣu iyán bá jiná dáradára tí a sì gún iyán tí kò ní kòkò, irú iyán bẹ ò máa ń pẹ́ nílé, kì í bá a jẹ́. Àwọn ìlú kan tilẹ̀ wà tó jẹ́ wípé iyán eléyìí tí a bá ti gún láti ọjọ́ kejì tí wọ́n ń pè ní ewu iyán, òun ni àwọn fẹ́ràn púpọ̀ láti máa jẹ. Nítorí idi èyí oúnjẹ ti mo fẹ́ràn láti ma je oun ni iyan. Bí a sì ti ì ṣe gẹ́gẹ́ bí àlàyé mi, òun ni pé ká bẹ ìṣù, ká kó ìṣù náà sínú ìkòkò, ká sè é fún bí ọgbọ̀n ìṣẹ́jú sí ìṣẹ́jú ogójì. Nígbà yìí ni oúnjẹ ti délẹ̀. Nígbà tí a bá ti fi odó pa lórí tí a fi gún tán.

Boya mo tilẹ̀ fẹ́ràn ijójíjó. Mo fẹ́ràn ijójíjó lọ́pọ̀lọpọ̀ nítorí wípé iṣẹ́ tí ijójíjó ń ṣe lára kò kéré. Ijójíjó jẹ́ ẹ̀yà kan nínú àwọn eré ìdárayá. Bí ènìyàn bá jẹ ẹni tí ó fẹ́ràn láti máa jó, ọkàn irú ẹni bẹ́ẹ̀ kì í mí tupétupé. Ọkàn irú ẹni bẹ́ẹ̀ ó máa ń ṣiṣẹ́ bótitọ́ àti bí ó ti yẹ. Mo fẹ́ràn ijójíjó yálà fún ìjọsìn tàbí ní ilé ijó tàbí láti fi gba fẹ́ lásán. Ijójíjó dára. Ọ̀rẹ́ mi kan tilẹ̀ máa ń sọ wípé ijójíjó ó dàbí ẹni tí ara rẹ̀ kò dá, tí ọpọlọ rẹ̀ kò le. Ìdí tí ó fi máa ń sọ bẹ́ẹ̀ ni wípé ènìyàn tí ó fẹ́ jó kò sí irú ìgbésẹ̀ tí kò le gbé, kò sì sí ibi tí kò le yà sí. Ó ní ohun tí wọ́n ń pè ní ijó ó jẹ́ ìyàlẹ́nu fún òun. Ṣùgbọ́n emi maa n sọfun wípé ijójíjó o jẹ ohun ti o se pàtàkì ti o yẹ ki gbogbo ènìyàn ki o mọ, ki gbogbo ènìyàn ki o si maa se loorekoore. Nítorí pé nípa ṣíṣe bẹ́ẹ̀ ó máa ń tú ìlera ènìyàn ṣe, ó máa ń jẹ́ kí àgọ́ ara kó wà ní àlàáfíà, yóò sì jẹ́ kí ọpọlọ ṣiṣẹ́ bótitọ́ àti bó ti yẹ. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àkókò tí ènìyàn bá ń jó ẹ̀jẹ̀ máa ń rìn káàkiri ní àgọ́ ara. Àkókò tí ẹ̀jẹ̀ bá sì ń rìn káàkiri ní àgọ́ ara, àkókò yìí gan an ni a gbà wípé ó dára fún ara.

Nípa wíwo bọ́ọ̀lù papọ̀ tàbí wíwo bọ́ọ̀lù láàárín ọ̀pọ̀ ènìyàn. Mo fẹ́ràn láti máa wo bọ́ọ̀lù láàárín ọ̀pọ̀ ènìyàn nítorí wípé ènìyàn máa ń gbádùn àárín ọ̀pọ̀ ènìyàn láti wo bọ́ọ̀lù eré ìdárayá yìí. Ọ̀pọ̀lọpọ̀ níbi tí èrò bá pọ̀ sí, oníkálukú yóò máa sọ àwọn ohun tí yóò pani lẹ́rìn-ín. Nígbà mìíràn, àwọn nǹkan mìíràn tí ènìyàn kò mọ̀, ẹlòmìíràn yóò wà níbi tí èrò pọ̀ sí tí wọ́n óò máa sọọ́ tí ènìyàn yóò sì máa kẹ́kọ̀ọ́ rẹ̀. Ariwo bí wọ́n tí máa ń pariwo, bọ́ọ̀lù fẹ́ wọ inú àwọ̀n tàbí nígbà tí bọ́ọ̀lù bá fẹ́ wọ inú àwọ̀n tí kò wọ̀ọ́ mọ́. Irú ariwo tí wọ́n máa ń pa yìí ó máa ń jẹ́ ohun tí ó máa ń dùn mọ́ ènìyàn nínú tó máa ń dùn lára ènìyàn. Ibi tí a ti máa ń wo bọ́ọ̀lù láàárín ọ̀gọ̀ọ̀rọ̀ èrò yìí, òun ni a pè ní ilé tí a ti í fi bọ́ọ̀lù hàn. Ìkan tó dà bẹ́ẹ̀ ó wà ní agbègbè mi. Ó tóbi tó jẹ́ wípé ó lè gba ènìyàn bí ọgọ́rùn-ún mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹni tí ó ní ó jẹ́ ìkan nínú àwọn ọmọ agbègbè, ó jẹ́ ẹni tí ó ní àròjinlẹ̀ nítorí pé òun nìkan ló gbìyàn, ló, ló ronú débẹ̀ láti gbé irú nǹkan bẹ́ẹ̀ kalẹ̀ ní agbègbè ibi tí ó wà. Ó kọ́ọ tó jẹ́ wípé ó ṣeé dáradára. Àyè wà fún atẹ́gùn láti máa fẹ́ sí gbogbo ènìyàn. Ó tilẹ̀ tún ṣe ẹ̀rọ tí ń fẹ́, tí ó ń fẹ́ atẹ́gùn. Ó sì máa ń ríi wípé iná wà lóòrèkóòrè nígbà tí ó bá fẹ́ ṣe àfihàn bọ́ọ̀lù yìí. Mo máa ń fẹ́ràn, mo máa ń, mo máa ń gbádùn láti wo bọ́ọ̀lù láàárín èrò púpọ̀ nítorí àwọn àlàyé tí mo ti ṣe ṣáájú.

Àlàyé nípa ìgbà tí mo sọ̀nu níbi tí èmi kò dèrí tí mo lọ fún ìgbà àkọ́kọ́. Hun, nígbà tí ó ṣẹlẹ̀, ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi nítorí pé mo gbàgbọ́ wípé kò sí ibi kan tí èmi kò lè dá lọ. Mo gbàgbọ́ wípé kò sí ibi tí mo ti lè lọ láti máa sì ṣìnà. Eléyìí jẹ́ èrò ọkàn mi ṣáájú àkókò yìí. Ṣùgbọ́n ní ìgbà, ìgbà tí mò ń sọ yìí, mo lọ sí ìlú Èkó láti lọ ṣe àwárí ohun kan ni. A sì kọ ìwé ìtọ́nìsọ́nà àkọ fún mi. Ṣùgbọ́n nígbà tí mo dé agbègbè tí mò ń lọ yìí, ó tóbi, tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé mi ò tilẹ̀ fẹ́ rí irú rẹ̀ rí. Ẹni tí ó kọ ìwé ìtọ́sọ́nà yìí bí ìgbà tó jẹ́ wípé ó ti dé bẹ́ẹ̀ gbẹ̀yìn, ó ti tó bi ọdún bí márùn ún. Ohun tí ó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo àwọn nǹkan tó kọsílẹ̀ wípé màá rí ni kò sí afáráhan re níbẹ̀ mọ́. Láti ìgbà tí mo ti dé ibẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní pò yìí. Bí ẹ̀ méjì, ẹ̀ mẹ́ta lójúkan náà tí mo bá ti lọ, màá padà sí ojú kan. Tí mo bá ti lọ, màá padà sí ojú kan nítorí pé agbègbè náà tóbi. Nígbà tí ó pẹ́ ni mo ní láti ṣe ìwádìí lẹ́nu àwọn tí ó wà ní tòsí wípé ibi báyìí ni mo fẹ́ ṣe àwárí rẹ̀. Nígbà náà ni mo torí ìrànlọ́wọ́ gbà. Ó tilẹ̀ jẹ́ ohun tí ó yà mí lẹ́nu wípé tòsí ibi tí mo ti ń lọ lójú kan, tí mò ń bọ̀ lójú kan bí àga àwọn onígbàjámọ̀. Tòsí ibẹ̀ ni ibi tí mò ń lọ. Ṣùgbọ́n ohun ti o ran mi lowo ni igbehin gbehin ni wípé mo beere ọ̀nà lowo ẹni ti oun gbe ni agbègbè na. Ìdí nìyí tí Yorùbá ṣe máa ń sọ wípé "à béèrè ọ̀nà, à béèrè ọ̀nà kì í ṣìnà". Ohun ti o padà yomi nikehin ni èyí. Mo béèrè ọ̀nà, a sì rí ẹni tọ́ mi sọ́nà.